Ẹ̀rọ ìlera jẹ́ ohun èlò èyí tí a fi ń mọ ipò tí ara wa wà. Ẹ̀rọ ìlera yìí ni ó jẹ́ kí a mọ bí ara wa ṣe rí, nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ara wa. Àwọn àpẹẹrẹ ẹ̀rọ ìlera yìí ni eléyi tí a fi mọ ipò tí ẹ̀jẹ̀ wa wà. Elétí a fi mọ bóyá a bá ní ìtọ̀ ṣúgà. Ẹni tí ó ní ìtọ̀ ṣúgà àti ara ẹ̀rọ yìí ni wọ́n yóò ti mọ̀. Ó ní ẹ̀rọ yìí ni wọ́n fi ń yẹ ìtọ̀ ṣúgà wò. Ohun ni won fi ń wo ẹ̀jẹ̀ wa. Ohun ni wọ́n fi ń wo ojú wa. Ẹ̀rọ yìí wúlò ní ọ̀pọ̀lọpọ̀. Ó jẹ́ kí a lè mọ nǹkan tí ó kàn ní ara wa, irú ìgbésẹ̀ tí ó kàn láti ṣe. Bóyá ẹni tó ní ìtọ̀ ṣúgà ni ọ́, ẹni tí ó ní àrùn pàrọ̀sẹ̀ ni ọ́, yóò le baa mọ nǹkan tí ó yẹ kí wọ́n ṣe fún. Bóyá àrùn ojú ni ẹlòmíì ni, láti bí ara ẹ̀rọ yìí, wọ́n ó lè mọ nǹkan tí wọ́n máa ṣe fún un.

Ní, ní ìtumọ̀ tó kún ní gbogbogbò, ilé, ilé ìgbọ̀nsẹ̀ ó pọ̀ ní oríṣìíríṣìí eleyi tí àwọn ènìyàn ń lò. Àmọ́ eleyi ti ó túmọ̀ sí ọ̀nà tí a gbà ṣe ìtọ́jú iṣẹ́ ìgbọ̀nsẹ̀ àti ìmọ̀tótó ìgbọ̀nsẹ̀. Eleyi tí ó dára jù nínú wọn ni ìgbẹ́lé, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ olómi. Eleyìí tí ó wọ́pọ̀ tí àwọn èèyàn ń lò tá a sì máa ń rí ní ọ́fíìsì, tá a máa ń rí ní ilé ìgbé, tá a máa ń rí ní ilé ìtajà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eleyi tó sì dùn láti fọ̀. Èèyàn láti se imọ̀tótó rẹ̀ kò ní ènìyàn ní ara rárá, kò sì gba ènìyàn ní àkókò púpọ̀ láti fún èèyàn ní ìmọ̀tótó nítorí ààbò ara wa.

Bẹ́ẹ̀ni mo ní ẹranko ọ̀sìn, èyí tí ṣe olóńgbò. Olóńgbò dára púpọ̀ láti sìn nínú ilé. Ó mọ bá mi mójútólè ìyùn pẹ̀lú àwọn eku, ó sì mọ wọ́tun, ó mọ wóṣí fún mi. Àmọ́ jọ́ ń ṣeré, a jọ jẹun, a jọ sùn lórí bẹ́ẹ̀dì. Olóńgbò dára púpọ̀ láti sìn, ó jẹ́ ẹranko ọ̀sìn eleyi tó dára jù. Bẹ́ẹ̀ náà sì tún ni mo ní ajá, eléyìí tí ó ń bá mi sọ àdúgbò. Ajá náà rẹwà púpọ̀ o, mo sì láì kí e dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ nípa rẹ̀. Àwòrán ilẹ̀ túmọ̀ sí bí a ṣe lòye ohun tí a n rí lórí máàpù. Iyẹ́n tí ó ń fún wa ní ìtọ́nà tó fún wa ní òye ohùn ti a n ohun tí ń bẹ ní orí ilẹ̀ láti mọ bí a ṣe rín ọ̀nà àti nǹkan tí ń bẹ ní orí ilẹ̀

Mo máa ń fọ owó mi tó igba mẹ́wàá ní ojúmọ́. Àgàgà tí mo bá ṣẹ̀ṣẹ̀ lọ sí ilé ìgbọ̀nsẹ̀, tí mo bá ti lọ sí ilé ìgbọ̀nsẹ̀, ń fọwọ́ mi lẹ́ẹ̀meji ọ̀tọ̀ọ̀tọ̀. Tí mo bá jẹun, màá fọwọ́ mi. Tí mo bá fẹ́ sùn, màá fọwọ́ mi. Kò sí nǹkan tí mo lè ṣe, mo ní láti fọwọ́ mi fún ìmọ̀ tó tó àti láti sá fún ààrọ̀n àti àìsàn fún àgọ́ ara mi kí ilèrarà mi lè bá pé pérére. Ọwọ́ fífọ̀ dára púpọ̀ fún ìmọ̀ tó tó ara wa àti àgọ́ ara wa. Fún ìdí èyí, mo máa ń fọwọ́ mi ní ẹmẹẹ̀wá. Ju bẹ́ẹ̀ lọ nígbà mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ fìlà dáadáa. Ọmọ Yorùbá àtàtà ni mí. Mo máa ń wọ fìlà. Mo máa ń wọ fìlà abetí ajá, mo máa ń wọ fìlà gombè, mo sì máa ń wọ fìlà Eléyìí tí àwọn olóyìnbo ń ṣe. Eléyìí tí wọ́n máa ń ṣe pé ni tọmọ n gẹ́ síwájú, mo máa ń wọ. Nítorí ọmọ Yorùbá gbọdọ̀ wọ fìlà láti fi ṣàpẹẹrẹ pé tọ̀ọ, ọmọ Yorùbá ni mí. Bẹ́ẹ̀ kẹ́dẹ́ rí, mo sì máa ń wọ fìlà awọ́n Mùsùlùmí, mo máa ń wọ ìyẹn náà sì máa wọ fìlà dáadáa. Ó máa ń mú mí I rẹwà. Torí tí a bá wọ fìlà, fìlà máa ń jẹ́ kí iyàn rẹwà. Ó máa ń gbé ẹwà ẹ̀yàn jáde. Kò sí bó ìbọn o ṣe rí èèyàn ni tá. Nítorí tí èèyàn ò ní ń wú, fìlà dára fún wíwọ̀. Mo máa ń wọ fìlà dáadáa.